Àkókò ọdún tí mo fẹ́ràn jùlọ ni oṣù karun ọdún tí wọ́n ń pè ní à, ohun tó ń pè ní May ní à ní èdè gẹ̀ẹ́sì. Mo fẹ́ràn oṣù yi púpọ̀ torí pé ó jẹ́ oṣù ọjọ́, oṣù, oṣù tí wọ́n bí mi. Oṣù yẹn ni mo ti má ń ṣe ọjọ́ ìbí.

Ìgbà tí máa n ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, ó ní ṣe pẹ̀lú bí owó bá ti wà lọ́wọ́ mi sí àti bí ẹ̀rọ tí mò ń lò bá ṣe ṣiṣẹ́ fún mi sí tó bá ń ṣe nǹkan tí ó ṣe. Ìgbà mí tí bá fọ̀nù, ẹ́rọ ayárabíàṣá mi tí bá rà ní bí ọdún méjì sẹ́yìn tí ó bá ṣe ń ṣiṣẹ́ dáadáa, tó bá ń ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ kó ṣe, bíi wípé kó lọ sórí íńtánẹ́ẹ̀tì, kó bá mi gbogbo àwọn nǹkan tó wà lórí íńtánẹ́ẹ̀tì àti kó le install àwọn app tí mo nílò, tó lè ṣe gbogbo nǹkan tí mo ní láti ṣe, mo sì lè máa lòó. Àmọ́ tí bá rí pé fóònù náà ò kò ṣiṣẹ́ bí iṣẹ́ mọ́, mo lè pàrọ̀ fóònù ní làárín ọdún kan. Ti bá rí pé fóònù tí mo rà yìí ò dà, kò ṣiṣẹ́ dáadáa tówo bá wà lọ́wọ́ mi, mo lè pàrọ̀ ẹ́, mo lè pa, mo lè, mo lè pàrọ̀ ẹ̀ làárín ọdún kan. Ìgbà mí, ìgbà mí òṣù, oṣù mẹ́fà tówo bá wà, màá pàrọ̀ ẹ̀. Màá ra, màá ra ẹ̀rọ ayárabíàṣá mii tó dà tí ó lè ṣiṣẹ́ tí mo fẹ́

Le kanakn máa ronú nígbà tí mo bá sùn, tí bá ní iṣẹ́ kan tí mo fẹ́ ṣe iṣẹ́ tí mo mọ̀ pé iṣẹ́ yẹn lágbára àbí tí bá rí pé nígbà tí mo lọ sí ọ́fíìsì iṣẹ́ yẹn ó lágbára ó ṣe mí ní wàhálà ígbà tí mo dẹ̀lẹ̀ tí mo ti parí iṣẹ́ náà tí bá ti ń sùn lóru máa máa ronú bí mo ṣe máa ṣe iṣẹ́ yẹn kó yọrí sí rere. Màá de màá fọ́nkan gbadura, kò sí ìgbà tí mo ì ronú ẹ̀ kankan máa ronú tí bá ń sùn. Àmọ́ iṣẹ́ tí bá ṣe, tí bá ṣe ní ọ́fíìsì ti bá ṣe dáadáa bá ṣe tán tí ò sí wàhálà tí ò sí n kankan tí bá fẹ́ sùn lóru mi ò kí n ronú.

Oṣù tí wọ́n bí mi ni wọ́n ń pè ní oṣù òbìbì ní ilẹ̀ Yorùbá. Oṣù òbìbì jẹ́ oṣù karùn-ún, oṣù karùn-ún nínú ọdún tí wọ́n tún ń pè ní May ìyẹn ní èdè Gẹ̀ẹ́sì. Mo nífẹ̀ẹ́ oṣù púpọ̀ torí oṣù tó yẹ kí wọ́n bí mi sí. Ìbẹ̀rẹ̀ oṣù náà ni wọ́n bí mi, ọjọ́ kẹta nínú oṣù yẹn ni wọ́n bí mi. Ọjọ́ kẹta nínú oṣù karùn-ún ni wọ́n bí mi, oṣù yẹn mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ ṣe máa ń ya àwòrán. Mo mọ bó ṣe ń yà díẹ̀ kí n ṣe, bó ṣe ń yà gidi bí àwọn tí ó ń ya àwòrán tó máa ń ya àwòrán oríṣìíríṣìí tí a máa tà. Mi ò mọ dé bèyen amo mọ lè ya àwòrán. Mo mọ bó ṣe ń ya èèyàn, mo mọ bó ṣe ń ya ẹranko torí ọ̀gá wa, olùkọ́ wa nígbà tí à wà ní grammar school, ó kọ́ wa bí wọ́n ṣe ń ya àwòrán oríṣìíríṣìí. Èmi náà sì mọ bó ṣe ń ya àwòrán. Mo mọ àwọn ọgbọ́n, mo mọ àwọn ìgbésẹ̀ bí wọ́n ṣe ń ya àwòrán.

Rárá o, èmi jẹ́ gẹ́gẹ́ bí ẹni kan tí ó máa ń jẹ ẹran. Mo máa ń jẹ ẹran, mo dè máa jẹ ẹran dáadáa. Àwọn ẹran tí èmi máa ń jẹ ni bí àwọn ẹran funfun, àwọn ẹran tí ó rọ̀, bí àwọn ẹran èwòro. Ẹ̀ẹ̀kan kan ni mo máa ń fi jẹ adìẹ àti turkey. Ṣùgbọ́n àwọn ẹran tó rọ̀ bí ẹran èwòro iyen ni emi máa ń sábà jẹ jù.

Èmi ò kí ń pàrọ̀ okàn àti pé èèyàn ò lè pàrọ̀ ọkàn. Mi ò mọ̀ inkan tí ẹ ń beere mi ò iru ìbéèrè tí ẹ ń béèrè. Ṣé pàrọ̀ ọkàn ni? Torí èèyàn, èmi ò lè pàrọ̀ ọkàn. Mi dẹ̀ kí ń pàrọ̀ fún ọkàn mi. Èmi ń ṣe ẹni tí ẹ pé a máa pàrọ̀ fún ọkàn bí òótọ́ bá ṣe jẹ́, èmi máa sọ fún rà mi tí nǹkan bá ṣẹlẹ̀, èmi máa ronú bí ó ṣe jẹ́ èmi ò kí ń pàrọ̀ fún rà mi.